Rárá, èmi ò lu etí mi rí rárá àti rárá nítorí pé ìdílé tí wọ́n bí à wa sí, àwa bàbá àti ìyá mi ò ń lu etí, wọn kì í ṣe àwọn tó máa ń ṣọ fún àwọn omo kó lu etí. Àwọn dáàdí mi ò jẹ́ ẹni tí ó fẹ́ràn kí èèyàn wà bí Ọlọ́run ṣe dá a yàn. Ni kí a máa lu etí, ni kí a máa wọ ẹ̀gbà ọrùn, ni kí a máa wọ oríṣìíríṣìí kì í ṣe nǹkan tó fi kọ́ wa. Ká wà bí Ọlọ́run ṣe dá wa. Ka má lu etí, ka máa lu mú, ka máa gbé àwọn ẹ̀gbà ọrùn, ka máa gbe sọ́run, ka máa gbe sápá, ka máa gbe sẹ́sẹ́

Bí èmi ṣe máa dáhùn fóònù níbi iṣẹ́ ni tó bá ṣé ṣe pé àárọ̀ ni wọ́n pè mí, màá sọ pé, "Hello, aṣojú ilé-iṣẹ́ survey kọnkìǹ bá ẹ bá ẹ bá ẹ ní a jẹ́. Tẹ bá fẹ́ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ilẹ̀, orí ọ̀rọ̀ aláìlẹ̀, orí ǹkan kankan tó ní ó ní ṣe pẹ̀lú ilẹ̀, ẹ bá wa sọ̀rọ̀ a sì bá ń ṣe é."

Èmi gẹ́gẹ́ bí amọ̀ṣẹ́wàdíìlẹ̀, bí mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe jẹ́ apá kan pàtàkì jùlọ nínú bí mo ṣe ń ṣiṣẹ́. Torí pé iṣẹ́, iṣẹ́ kọ̀ọ̀kan ní àfojúsùn tirẹ̀, ìpele tirẹ̀ àti ewú tirẹ̀. Kò sí ààyè fún àṣá tìlẹ̀ lọ́rùn tàbí àìṣètò dáadáa. Nítorí pé ìgbésẹ̀ kan tí a bá ṣe lọ́ọ̀fẹ́ lè dá gbogbo iṣẹ́ rú. Ìdí nìyẹn tí mo fi ń, mo fi ń bẹ̀rẹ̀ iṣẹ́, iṣẹ́ kọ̀ọ̀kan pẹ̀lú ìrònú jinlẹ̀ àti ìtọ́pinpin kẹ̀dẹ̀ ré nípa ohun tí a fi ṣà, tí a fi ṣe àṣeyọrí. Ni ìbẹ̀rẹ̀, mo máa ń ka iṣẹ́ àkànṣe náà sílẹ̀ dáradára, mo sì ń ya sí àwọn apá kan tí ó lè ṣe àkóso. Mo, mo fẹ́ mọ bí, mo fẹ́ mọ ibi tí a ti ń lọ kí-kí n tó pinnu ọ̀nà tí a gbọdọ̀ gba. Èyí máa ń rán mi, èyí máa ń rán mi lọ́wọ́ láti má a, láti mọ ohun tí ó ṣe pàtàkì jùlọ àti ohun tí ó lè dúró díẹ̀. Gẹ́gẹ́ bí amọ̀ṣẹ́wàdíìlẹ̀, mo kọ pé gbogbo iṣẹ́ kì ń jẹ́ pàjáwìrì ṣùgbọ́n gbogbo iṣẹ́ gbọdọ̀ jẹ́ pípé. Nítorí náà, mo máa ń fi àkókò tó yẹ sílẹ̀ fún iṣẹ́ tí, tí ó ní ipa tó lágbára lórí àbájáde gbogbo àkàn, àkànṣe. Mo tún ṣètò àkókò mi ní ìbámu pẹ̀lú àyídáyidà. Ọjọ́ iṣẹ́ pàápàá yàtọ̀ sí ọjọ́ iṣẹ́ òfin sí. Mo sì ń mọ, mo sì mọ pé ara àti ọkàn gbọdọ̀ ṣetán fún, ara àti ọkàn gbọdọ̀ ṣetán fún ọ̀kọ̀ọ̀kan. Ni ọjọ́ tí mo, mo bá mọ̀ pé iṣẹ́ pàápàá ń bọ̀, mo máa ń di, mo máa ń di àwọn iṣẹ́, iṣẹ́, iṣẹ́ mi kún kí-kí ń lè, kí ń lè dú, kí ń lè dù, ẹ́, kí ń lè dájúkọ rẹ̀ pẹ̀lú ìfarabalẹ̀. Ni ọjọ́ òfin sí, mo máa ń kó gbogbo iṣẹ́ tí ó nílò, ẹ́, ní, ní ìrònú jinlẹ̀ sí àkókò tí ọkọ̀ mi bá dà jù lọ. Ìmúlò àkọ́, ìmúlò àkókò yìí jẹ́ ti ṣíṣe pẹ̀lú ìtẹ̀, ìtẹ̀, ìtẹ́lọ́rùn ju pé kí a kún, kí a kí ń, kí ń, kí ń kàn ṣíṣe pẹ̀lú ìsọkan rá lọ.

Gẹ́gẹ́ bí i amọ̀sẹ́wàdìí ilẹ̀, ìgbà mẹ́lòó ni mo máa ń ní ìpàdé lọ́sẹ̀ kan kì í jẹ́ ohun tí ó dọ́gba ní gbogbo àsìkò torí pé. Torí pé ó dá lórí irú àkànṣe tí mo ń ṣe lórí rẹ̀ àti ìpele tí iṣẹ́ náà wà ni. Ni ọ̀sẹ̀ tí iṣẹ́ bá iṣẹ́ pàápàá bá pọ̀, ìpàdé lè jẹ díẹ̀ nítorí pé àkókò púpọ̀ máa lọ lọ sí lórí iṣẹ́ náà àti ìkójọpọ̀ data àkókò máa lọ dáadáa lórí iṣẹ́ náà. Ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tí iṣẹ́ bá, tí ó bá lọ sí ìpele ìtúpalẹ̀, ìṣètò àti ìpinnu, ìpàdé lè pọ̀ sí díẹ̀. Ni àpapọ̀, mo lè ní ìpàdé díẹ̀ láàárọ̀ ọ̀sẹ̀ kan díẹ̀ pẹ̀lú. Pẹ̀lú ìgbà iṣẹ́ mi láti ṣètò ọjọ́ àti láti ṣàyẹ̀wò ìlera iṣẹ́ àti pín ojúṣe. Ìpàdé irú bẹ́ẹ̀ kì í pẹ́ gan, ṣùgbọ́n ó ṣe pàtàkì torí pé kì í jẹ́ kí gbogbo ènìyàn. Ènìyàn mọ bí ibi tí à ń lọ àti ohun tí à nílò láti ṣe. Mo tún lè ní ìpàdé pẹ̀lú oníbàárà tàbí amọ̀sẹ́ṣẹ́gun mi, pàápàá jùlọ ní ìbẹ̀rẹ̀ àkànṣe tàbí ìgbà tí a bá fẹ́ jẹ́ kó yẹ gbogbo ìgbà ohun tí a ti ṣe àti ohun tí ń bọ̀. Ohun tí mo mọ̀ ń ṣe pàtàkì jùlọ lọ kos o dẹ̀ jẹ́ kókó ni pé kíì ṣe iye ìpàdé ni ló máa ń kà sí àṣeyọrí ṣùgbọ́n iye ìpinnu tí a bá ṣe nínú wọn. Wọ́n gbìmọ̀, wọ́n gba ìmọ̀ràn pé ìpàdé gbọdọ̀ ní ìdí kékeré torí ose kókó kí ìpàdé ní ìdí kékeré àfojúsùn tí ó mọ́ àti a bá jáde tí ó. Tí ó retí. Ìpàdé tí kò ní iye lè jẹ́ ìṣòfò àkókò lórí pé àkókò iṣẹ́ amọ̀sẹ́wàdíí ilẹ̀ tí a jẹ́, tó sì jẹ́ ohun tí ó níye lórí gangan. Ìdí nìyẹn tí mo fi ń gbìmọ̀ sí pé kí n ṣe ìpàdé tí ó bá pọ̀ tó ó ń di àṣeyọrí bí kò ṣe ohun àṣeyọrí tàgbe ṣe. Ní ìparí, mo lè sọ pé mo máa ń ní ìpàdé díẹ̀ sí láàárín ọ̀sẹ̀ kan kọ̀ọ̀kan pẹ̀lú ìdí tirẹ̀ àti pé mo máa ń lò wọ́n gẹ́gẹ́ bí ìrínsẹ́ ìṣètò àti ìmúlo kì í ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ lásán. Nípa bẹ́ẹ̀, ìpàdé ó máa ń ràn mí lọ́wọ́ láti jẹ́ kí n ṣe iṣẹ́ tí ó dára láì fi àkókò ṣòfò ara.